Àkókò wo ni ọ́fíìsì mi ṣí? Ó máa ń tóbi aago mẹ́jọ láàárọ̀ kí ọ́fíìsì mi tó ṣí. Ìgbà yẹni gbogbo òṣìṣẹ́ gbọ́dọ̀ dé sí ọ́fíìsì kí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́. Tí ó bá ti ju aago mẹ́jọ àárọ̀ lọ, ènìyàn yẹn ti pẹ́ dé nìyen. Inú ọ̀gá òdẹ ní dùn sí.

Ṣe mo maa n wo àwọn ètò tẹlifíṣàn, bẹ mo máa ń wo àwọn ètò tẹlifísàn dáadáa, òun ni ó máa fi ń dára mi lára yá. Ìgbà mí ì mo máa ń wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, ìgbà mìí mo dé máa ń wo àwọn áítísì tí wọ́n ń kọrin.